Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mí èn ṣẹ́ni tó fẹ́ràn oúnjẹ ọ̀sán, ní tótọ́, èmi jí pére ni mo máa ń jẹun lójúmọ́ lẹ́yìn oúnjẹ àárọ̀, òtúrúdi ti àṣálẹ́. Ehn, torí mo olómi lára díẹ̀, màá yàgò fún oúnjẹ ọ̀sán.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Tí n bá ṣẹ̀gba òṣìṣẹ́, mo máa ń fẹ́ kó mú ohun tuntun wá sẹ́nu iṣẹ́ yẹn, ohun tẹ́ní kan ò tí ì ṣe rí. Mo máa n fẹ́ kó dáya tọ ko sí mọ iṣẹ́ níṣẹ́. Mi i fẹ́ ẹni tó farabalẹ̀. Mo máa n fẹ́ ẹni tara ẹ balẹ̀, tó rẹ́dì, tó, tó fẹ́ràn láti ṣiṣẹ́.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mo máa ń jẹun nínú ọkọ̀ míò dáadáa. Tí ebi bá ń pa mí tí mi ò tí ì jẹun kúrò nílé àbí mo wà nínú súnkẹrẹ fà kẹrẹ ọ̀nà, mo máa ń jẹun. Ṣùgbọ́n àwọn nǹkan tí mo máa ń jẹun náà ò ju bisikí gálà lọ.

Ṣé o ní gíláàsì orùn? Ë ní o ní, kí n lè lò ó, tórí tí n bá lò ó jáde, ó máa ń ṣe mí bẹ́ ní pé èmi ni gbogbo èèyàn jẹ́ tó máa ń tijú dáradára. Mo ti lò ó ri ní ẹ̀ẹ̀kan sí ẹ̀ẹ̀méjì ṣùgbọ́n ojú máa ń tì mí tí n bá lò ó.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀. Ni ọjọ́ àbámẹ́ta ni mo máa ń ráyè láti fọ aṣọ mi. Mi sì kì n fẹ́ kí aṣọ pọ̀ ń lẹ̀ rẹrẹrẹ torí ẹ ni mo ṣe máa ń gbìyànjú láti fọ ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀.

Báwo ni ẹ ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? A dá lé ibi tí a bá ń lọ. Tí ó bá jẹ́ pé à ń jáde, máa múra dáadáa. Ibi tí a bá ń lọ, bó jẹ́ díẹ̀ ẹ̀bẹ̀ omi ni, máa múra ẹ̀bẹ̀ omi, bó ti jẹ́ ilé oúnjẹ ni, pàápàá ibi tí a bá lọ ló máa sọ bí máa ṣe múra.

Oṣù wo ni a bí ọ? Oṣù kẹjọ ni a bí mi, èyí tí òyìnbó ń pè ní August. Oṣù kẹjọ nínú ọdún ni a bí mi. Mo sì fẹ́ràn oṣù yẹn dáradára, oṣù àmúwáyé.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹrọ ayára bí àsá? Ìṣòro tí n bá ní lórí è tò bá jẹ́ ẹ́ tí mo lè fúnra mi ṣe, màá ṣe fúnra mi, màá ka menu kí n lọ Google kí n wo bí mo ṣe le ṣe ẹ́. Tó bá sì jẹ́ èyi tò ju agbára mi lọ, màá tún wa àwọn tó ní ìmọ̀ nípa ẹ́ tón lè bá mi ṣe é.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sẹ̀sẹ̀? Ẹ ní àwọn ọ̀sẹ̀ mìíràn, a lè ní ìpàdé ní ẹ̀mejì ọ̀sẹ̀ ní ẹ̀ẹ̀kan péré. Ó ń dále lórí oun tí báa ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ ní ọ̀sẹ̀ yẹn. Kò ní, kò ní iye ìgbà, bí òun tọ ọ̀gá bá ní ìpàdé wà, ìpàdé wà náà ni.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Mo fẹ́ràn ẹ̀fọ́ rírò. Èyí tí a bá fi ẹ̀fọ́ green rò ṣe ka yí mọ ata. Mo fẹ́ràn ẹ gidi gidi gan kí n fi jẹ ọ̀gẹ̀dẹ̀ bíbọ̀ tàbí ke èbà, mo màá nífẹ̀ ẹ́ dáadáa.

Ìgbà mélòó ni o máa ń ṣe ṣàyẹ̀wò ìmẹ́lì rẹ? Ehn, nínú ọdún, màá ń ṣe é ní ẹ̀ẹ̀mejì. Màá fẹ́ mọ ètò o máa ń wo ara mi, ètò ìlera mi. Màá n lọ sílé ìwòsàn, ko wá mi ṣe gbogbo ohun tó yẹ kọ ṣe.

Ṣé o jẹ ènìyàn tó má n jí ní kùtùkùtù? Mii torí àwọn ọmọ tó má a n lọ ilé ìwé, mo maá n jí n kùtùkùtù láti múra fún wọn se oúnjẹ fún wọn wẹ̀ wọ́n lọ ilé ìwé ṣùgbọ́n bá taba wà ní ọludé, a kì í jí kùtùkùtù, a má n sùn dáadáa.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Bá ṣe bá mi sọ̀rọ̀ ló máa sọ bí màá ṣe dá wọn lóhùn ètó bá gbé wa ní dáadáa, èmi náà a dá lóhùn dáadáa. Ẹni tí bá rí pé ìn feran isọwọ́ṣẹ́ mi ní fojú sílẹ̀ fún.

Ṣé o fẹ́ràn jiyàn? Há, mi ò fi ṣe ẹni tó fẹ́ràn láti máa jiyàn o. Ǹkan máa ń tètè sú emi papa ọ̀rọ̀ kí a máa jiyàn lọ síwájú lọ́sẹ̀ yín, mi ò fẹ́ràn. Ti n bá ti sọ tèmi tí ó sì dá mi lójú pé mo mọ ohun tí mò ń sọ, ọ̀ ẹni náà ò bá gbà mí gbọ́, màá rora fí í lẹ̀. Mi ò fẹ́ràn kí a máa jiyàn rárá.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Mọ mo bí a ti ń wẹ̀, mo tí ń wẹ̀ fúnra mi láti ìgbà èwe mi wá. Láti ìgbà tí mo ti pé ọmọ ọdún méje, àwọn òbí mi ti fi mí sílẹ̀ kí n máa dáwẹ̀. Mo sì máa ń wẹ̀ dáadáa láti orí mi dé ìtálẹ́ ẹsẹ̀ mi. Mo má ń fọ tónítóní.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́ àìkú dáadáa, ọjọ́ ìsinmi tí àwọn Krìstẹ́nì ń pè ní ọjọ́ ìsinmi. Ọjọ́ ta máa lọ sí ilé ìjọsìn, ta máa dé, la máa jẹun, a sì sun àṣìmi dáadáa. Fún ìdí èyí, mo fẹ́ràn ọjọ́ ìsinmi.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Mo máa ń ṣe dáadáa, mo máa ń ṣe tí mo bá gbàá bá ti, bá ti ṣe àwọn nǹkan kan nínú oṣù yẹn tàbí ọ̀sẹ̀ yẹn tí ò fi mí ní ọkàn bálẹ̀ tàbí mo rò pé kò bójú mu, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáadáa.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Àwọn tí ń bá mi ṣiṣẹ́, pàápàá tí n bá mi ṣiṣẹ́ ilé, mo máa ń fún wọn ní owó àfikún torí mo mọ bí ìlú wa ṣe rí ti gbogbo ńǹkan ti gbẹ́nu sókè, oúnjẹ ti gbẹ́nu sókè, owó ọkọ̀ gbogbo ẹ torí idí ẹ̀yìí mo máa ń fi kún owọ wọn.

Èso wo ni o fẹ́ràn lati jẹ ju? Mo nífẹ̀ẹ́ sí ọ̀gẹ̀dẹ̀ bíbọ̀ gidigidi. Bí mo bá ti rí ọ̀gẹ̀dẹ̀ tí mo sì rí boyà ẹ̀ pàṣi egbẹ́rẹ́, Mo máa jẹ dáadáa. Mo fẹ́rẹ̀ láti gbà ìwé mi títí di àkókò yìí. Ọ̀gẹ̀dẹ̀ bíbọ̀je ní mo fẹ́ràn jù.

Ṣé o ti lọ sóde rí? A, mo máa ń lọ sí òde dáadáa ní ọjọ́, ọjọ́ Saturday. Ọjọ́ ẹ́, ọjọ́ Jímọ̀ olóyin náà mo máa ń lọ. Mo fẹ́ràn láti máa lọ sí òde dáadáa. Màá pàjù lọ gbé ìgbéyàwó tàbí ti ọjọ́ ìbí.

Ṣé o mọ bi a ti ń pa pẹja? Mo mọ bi a ti ń pẹja, ní ìgbà tí mo wà ní kékeré bàbá mi ní, ẹ, ẹ, ibú omi tó ń kọ ẹja sí tó ń pè ní pond. Ti eyinbò ń pè é fish pond. Ẹ, so àti bẹ́ẹ̀ ni mo ti kọ́ bá ṣe ń pa ẹja dáadáa.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Mo fẹ́ràn láti máa lo Facebook, WhatsApp àti Instagram. Instagram, mo máa ń wo àwọn àwòrán tó dára tó rẹwà gidigidi. Facebook ni mo máa fi ká, máa fi ń dára mi lára yá. Ọ̀pọ̀lọpọ̀ gurúùpù ló wà bẹ́ẹ̀ tí n kò máa ń kà nígbà tí mi ò bá rí ohun ṣe. WhatsApp ni òun mo fi máa ń tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn olólùfẹ́ mi. Mo fẹ́ran mẹ́tẹ́ẹ̀ta yẹn dáradára.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Ó ti pẹ́ tí mo ti ní àlá burúkú tó bà mí lẹ́rù díẹ̀. Ojo ti pẹ́, mi ti ẹ̀ lẹ̀ rántí ní ìsìn àwọn àlá dáadáa ni mo máa ń ní àwọn àlá tó dára tó sì ní, ẹ, tó ní ọgbọ́nnu. Ó ti pẹ́ tí mo ti ní àlá tó bà mí lẹ́rù ta lè pè ní àlá burúkú.

Omi tí ó má ń mu lójoojúmọ́ pọ̀ tó. Lóotọ̀ mí ń ṣe ẹni tó nífẹsí ká má a mu omi àfi ẹǹkọkan. Bí a ti ń bá ṣiṣẹ́ tó rẹ̀ mí àbí mo rìn díẹ̀ tó sirẹ̀ mí ni mo má ń mu omi dáadáa. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti mu tó ṣáṣẹ́ẹ̀tì omi mẹ́rin sí márùn ún ní ojúmọ́ kan.

Ṣé o máa ń dé ní àkókò? Mi ò ṣe ẹni tó ń fi àkókò ṣeré o, mi ò fẹ́ kí ń fi àkókò èèyàn ṣòfò, mi sì fẹ́ kí ẹni kan fi àkókò tèmi náà ṣòfò. Fún díẹ̀ yìí, mo jẹ ẹni tí o máa ń dé ní àkókò. Ẹ̀ya ago tó bá pè fún mi, màá ti dé bẹ́ẹ̀. Mi ò ń fi àkókò ṣeré rárárárá.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Mi kì í fẹ́ fi oúnjẹ ṣòfò. Fun idi eyìí tí oúnjẹ bá kù, mo máa ń jẹ ọ̀tabà dáná tán. Tá jẹ tó kù, mo máa ń jẹ, màá, máa gbé lená padà, màá jẹ kó gbona da, màá sì jẹ. Éto bá ní, tí ó bá jẹ́ pé ka sì gbé sí freezer, màá ń jẹ, mi fi oúnjẹ ṣe òfò rárá.

Àkókò wo ni ọ́fìsì rẹ ń ṣí? Ago mẹ́jọ ni ọ́fìsì mi máa ń ṣí. O wọ́n fẹ́ kí gbogbo òṣìṣẹ́ ti dé ní ago mẹ́jọ o pẹ́jú. O lè dé ní ago méje kọjá ọgbọ̀n ṣéjú àbí sugbọ̀n, kò sá ti dé bẹ́ẹ̀ kí mẹ́jọ gẹ́rẹ́gẹ́ tó lù.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ti òwúrọ̀ dáradára nitorí ó máa ń tún fún mi ní ayọ̀, ó máa ń jẹ́ kí n wo pé ọjọ́ tuntun dé, kíni ọjọ́ òní ní fún mi, èmi àti ilé mi, torí ẹ ni mo fẹ́ràn tí òwúrọ̀

Akókò ọdún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù December dáradára, pàápàá jùlọ àkókò ọdún Kérésìmesì. Inú mi má a n dùn, ara mi máa n yá gágá ni, mo fẹ́ràn e gidi. Mo ma n dúró kí ìgbà yẹn dé, kí àkókò yẹn wọlé dé ni.

Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí nígbà tí mo ṣẹ̀ jáde ní ilé ìwé tí mo yìí ń wásẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ tí àwọn òyìnbó ń pè ní voluntary job ni mo kọ́kọ́ rí. Torí mo, mi i sì fẹ́ jókòó kalẹ̀ sílé. Mo ní láti bá wọn ṣé, mo sì fẹ́ràn é gidigidi.

Ṣé o máà ń ṣe yoga? Mi ò kí ń ṣe yoga o, àmọ́ mo máa ń wo àwòrán rẹ̀ dáadáa ṣùgbọ́n mi ò kí ń ṣe. Nítorí mo jẹ́ ẹnìkan tó lomi lára mi lérò pé mo lè ṣe tí bá tilẹ̀ gbèrò láti ṣe.

Ibo ni o máa ń ra ǹkan? Ehn ó, mádálẹ̀ ohun tí mo fẹ́ rà, tó bá jẹ́ oúnjẹ, mo màá lọ sí ọjà. Ṣùgbọ́n tó bá jẹ́ provision kankan bẹ́ẹ̀, màá lọ sí tòsí ní ẹ̀gbẹ́ ilé.

Ṣé WiFi rẹ yára tó? Étí a ń lò ní ilé ọ̀dọ̀ wa ó yára dáradára, kó ti ẹ̀ ń fún wa ní dáàmù kọnkọn. Kíákíá ni òun ń ṣiṣẹ́, ẹ, ó yára dáadaa àti ń gbádùn ẹ̀ torí nẹ́tíwọ̀kì ẹ̀ ń ranlẹ̀ dáradára.

Nígbà wo ni o má n fọ ọkọ̀ rẹ? Ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi ní ọjọ́ ẹtì. Ọjọ́ náà ni mo máa ń ráyè torí tí bá ti lọ ibi iṣẹ́ láti ọjọ́ ajé títí di àbámẹ́ta, ọjọ́ ẹtì ni mo ti máa ń ráyè láti ṣe iṣẹ́ ilé.

Ní ìgbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Mo sìí rìnrìn àjò ní àìpẹ́ yìí ní bí oṣù mẹ́rin sẹ́yìn ti ibi iṣẹ́ mìí ràn mi lọ sí ìlú mìíràn láti lọ ṣàyẹ̀wò àwọn ǹkan kan níbẹ̀.

Ṣé o máa ń jẹ gọ̀mù? Ní ǹkan kan tí bá rí mo máa ń jẹ, ṣùgbọ́n n ò lè dédé lọ́ ra pé mo fẹ́ jẹ torí kò dára fún eyín mi. Máa ń ní ṣòro eyín torí ẹ̀mù máa ń jìnnà síi. Ṣùgbọ́n tí bá rí ní àyíká mi n ò lè jẹ ní ǹkan kan.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí n tó sùn, mo máa yí gbogbo àyíká mi, màá ṣàyẹ̀wò gbogbo inú ilé, màá wolẹ̀kùn bóyá ó ti wà ní títì, màá wo gbogbo iná bóyá ó ti wà ní pípa kí n tó lọ sùn.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè Faransé ló wù mí láti kọ́. Mò n sọ èdè gẹ̀ẹ́sì dáradára. Mo sì gbọ́ èdè Yorùbá dáradára. Èdè kan tí ó wù mí ni Faransé. Mo fẹ́ràn tí n bá ràwọn èèyàn tó ń sọ, owumi kí emi naa lè sọ.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Kò ń gbà mí ní àkókò rárá torí ibi iṣẹ́ mi ò fi bẹ́ẹ̀ jìnnà lọ títí, títí ìṣẹ́jú, eh, mẹ́wàá sí ọ ogún, màá ti dé ibi iṣẹ́ mi kò ń wẹ̀sẹ̀ rárá.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Máa ń gbèrò láti dára mi yá dáadáa. Ohun tí mo sì fẹ́ràn láti máa ṣe ni kí n wo eré máworan, àwọn eré ìtàgé tó ṣẹ̀ jáde sí sinimá, máa ń lọ sinimá lọ wo. Igba mi ì máa sì gbéra mi jáde lọ sí ẹgbẹ́ ojú omi kí n lè gbádùn afẹ́fẹ́ tútù.

Ṣé o wọ gíláàsì? Mi ò wọ gíláàsì o, mi ì wọ rí. Àti ìgbà tí mo wà ní èwe, miì fìgbà kankan lo gíláàsì rí torí ojú mi ó mọ́lẹ̀ dáadáa, ojú ò fìgbà kan yọ mí lẹ́nu rí. Mi ò wọ gíláàsì rárá.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Mo ti gun rí tó ẹ̀ẹ́mẹta, èyí tí mo gùn gbẹ̀yìn jẹ́ ọdún bí mẹ́rin sẹ́yìn tí a lọ ṣe fàájì ní etí òkun, a gun ọkọ̀ ojú omi, débì tá ń lọ, mo sì gbádùn rẹ̀ gidigidi.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Mo máa ń wọ̀ ní ẹ̀ẹ̀kọ̀kan tí n bá lọ ṣíṣe ìnáwó tí mo sì fẹ́ kí ọwọ́ mi gúnrégégé jù, kí ìmúra mi dára mo máa ń wọ̀, ṣùgbọ́n bí ó ṣe yẹn mi ò fẹ́ràn láti máa wọ̀.

Ní ìgbà wo ni o kẹ́yìn sunkún? Ehn, mo sunkún ní bi ọ̀sẹ̀ kan sí ìsìn, àmọ́ ẹkún ayọ̀ ni ìdùnnú mi. Oṣù bu lu ayọ̀ mi mo ìgbà tí omijé bẹ̀rẹ̀ sí ń bọ́ ní ojú mi. Ẹkún ayọ̀ ni mo sun.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo máa ń fi, ago mi sí ẹ̀gbẹ́ tó máa jí mi. Mo máa ti ń fi àkókò tí mo fẹ́ jí sórí rẹ̀, tó bá ti títọ́ àkókò, áriwo e ni o máa ń ta méjì.